Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò kín sábà rẹ́rìn-ín. Mi ò ṣeé yàn tí èèyàn máa rí lọ́nà boya bí mo ṣe ń rìn lọ. Tójú mi jọ ẹni tó ń rẹ́rìn-ín, ojú mi máa ń le ni láti ìgbà tí mo wà lọ́mọdé. Ẹni lórí mi wọ́n máa ń sọ fún mi pé, "àáà, rẹ́rìn-ín, ó de rẹ́rìn-ín." ṣùgbọ́n kì í ṣe pé inú ń bí mi. Mi ò kọ́, mi kì í ṣe èèyàn tó máa ń rẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni. Mo mọ̀ ọ́n tí ọjọ́ ìgbéyàwó mi gan-an, èèyàn kan sọ fún mi kí n rẹ́rìn-ín,, kó jẹ́ sí nǹkan tó bí mi, ò kúkú sí nǹkan tó bí mi ninu. Ṣùgbọ́n tí bá rí nǹkan tó pa mí lẹ́rìn-ín, mo máa ń rẹ́rìn-ín ò kí máa pa'rọ́. Mo máa ń rẹ́rìn-ín fún àpẹ̀rẹ, tí bá rí àwọn ọmọdé, bí àwọn ọmọdé ń ṣeré, màá rẹ́rìn-ín, múṣẹ́, máa-- inú mi á dùn bí mo ṣe ń rí wọn. Ṣir, nǹkan tó tún máa ń pa mí lẹ́rìn-ín ni, tí bá ń wo àwọn fídíò kan ní orí íńtánẹ́ẹ̀tì, àwọn fídíò apanilẹ́rìn-ín, àáà, mo fẹ́ràn láti máa wo wọ́n. Tàbí ìgbà mìíràn, àwọn fídíò mi ti awọn mi ń ṣe tí wọn mọ̀ wípé ó máa yori sí pé kó pa yàn lẹ́rìn-ín. Tó jẹ́ pé wọ́n, wọ́n serious nígbà tó ń ṣe fídíò yìí, ṣùgbọ́n gbẹ̀yìn-gbẹ̀yìn ó wá padà pa yàn lẹ́rìn-ín. Tí bá rí àwọn fídíò yẹn, ó máa ń pa mí lẹ́rìn-ín. Àwọn ìwà tí àwọn èèyàn máa ń hù láwùjọ ìgbà mìíràn, ó máa ń, tí bá wù ú, ó máa ń pa mí lẹ́rìn-ín. Fún àpẹ̀rẹ, o ní fídíò kan tí mo rí ní ibi bí ọdún mélòó kan sẹ́yìn. Arákùnrin kan ó lọ ṣe-- ó lọ jẹ́rì èké. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ojú ayé ni o, kì í ṣe wípé bóyá wọ́n ṣe fíìmù tàbí bóyá skit, rárá. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lójú ayé gangan ni. Arákùnrin yẹn ó lọ jẹ́rì irọ́. Ó parọ́ mọ́ ènìyàn kan pé, "ẹni yẹn ṣe ògùn owó." Wípé òun rí ìjàpá nínú ọkọ̀ rẹ̀. Ó sá sọ oríṣìíríṣìí àwọn nǹkan tí ò ti è ṣe gbọ́ sí eti. Gbẹ̀yìn-gbẹ̀yìn àwọn ọlọ́pàá ríi wípé irọ́ ló ń pa, pé alásọdùn ènìyàn ni. Ọwọ́ ọlọ́pàá tẹ́, wọ́n dẹ̀ rán lọ sẹ́wọ́n latìbẹ̀. Bí, ẹ́, ìtàn yẹn ṣe jẹ́ ìtàn ìbànújẹ́ fún ẹni tó ṣẹlẹ̀ sí, ó pa mí lẹ́rìn-ín gan-an. Ìdí ni wípé ìgbà tí mo rí fídíò ìgbà tí arákùnrin yẹn tó ń tẹnu mọ́rọ̀ pé, "àáà, mo rí oríṣìíríṣìí nǹkan burúkú nínú ọkọ̀ ẹni tó ń parọ́ mọ́." À, ẹni bá rí fídíò yẹn, eeyàn á gbàgbọ́. Ṣùgbọ́n àṣẹ irọ́ ló ń pa. À, fídíò yẹn pa mí lẹ́rìn-ín gan-an. Tí n ba ṣi tùrí, mo máa ń rẹ́rìn-ín. Màá tún, màá tún fún ọkọ mi náà pé, "kó wo, ọkọ mi, á rẹ́rìn-ín." Irú àwọn nǹkan bẹ́ yẹn ó máa ń pa mí lẹ́rìn-ín. Ẹ́è, àwọn nǹkan-- àwọn orin mi náà, bí àwọn tó máa ń jó. Mo lè ráwọn tó ń jó oríṣìíríṣìí ijó lórí íńtánẹ́ẹ̀tì, màá kan màá wò pé, "àáà, irú ijó wo lẹ́ẹ̀ni yi ń jó báyìí?" Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó tún máa ń, ó tún máa ń pa mí lẹ́rìn-ín. Ẹ́è, àwọn olóyìnbo dè máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n á ní, "laughter is the best medicine." kí èèyàn máa rẹ́rìn-ín, ó jẹ́ òògùn fún ìlera. Ó jẹ́ òògùn fún ìlera. Wọ́n ní òògùn, òun lo òògùn tó dára jù fún ìlera. Fún ìdí yẹn, mo máa ń gbìyànjú kí n rẹ́rìn-ín. Ṣùgbọ́n tí èèyàn bá ro àwọn ọ̀rọ̀ ìgbésí ayé yìí, kò sí ẹni tó wà láyé èyí tí ò ní ìṣòro kan tàbí ikejì. Àwọn ìṣòro yìí ń gbà mí, ó máa ń fẹ́ gba ẹ̀rín lẹ́nu ènìyàn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí bá rán tí àwọn nǹkan kan tí mò ń lákọjá, mo lè má fẹ́ rẹ́rìn-ín. Mo lè jí láàárọ̀ wọ́n kí inú bí mi láàárọ̀, kí n má fẹ́ rẹ́rìn-ín. Ṣùgbọ́n àwọn olóyìnbó ó dára ká rẹ́rìn-ín. Mo rí i wípé tí n bá wo nǹkan tó pa mí lẹ́rìn-ín, tó mú inú mi dùn, à, inú mi, ẹ́è, ọkàn mi máa fúyẹ́ ní ọjọ́ yẹn. Nǹkan tó tún máa ń jẹ́ kí n rẹ́rìn-ín gbà mí ni wípé, ṣùgbọ́n irú ẹ̀rín yẹn ò ń ṣe ẹ̀rín ayọ̀ lọ títí bẹ́ẹ̀. Bóyá èèyàn ń ṣe nǹkan tó ń dùn mí, bí ẹni yẹn ń bú mi, ó ń sọ̀rọ̀ sí mi tí mò dẹ̀ wọ̀ wípé tí n bá fún ẹni yìí léṣi, hùn, tí mi ò fẹ́ sì wà wò, màá mọ̀ wípé má jẹ́ kí n fún un léṣi, mi ò fẹ́ sì iwà wu. Mo lè bẹ̀rẹ̀ sí í rẹ́rìn-ín. Màá ma rẹ́rìn-ín. Nǹkan tó tún máa ń jẹ́ kí n rẹ́rìn-ín ni yẹn. Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ni ọmọdé. Tí màá bá àwọn ọmọdé bó ṣe ń ṣeré, tí màá bá àwọn eré, ẹ́è, àwọn fídíò àwọn fíìmù kan tó pa ni lẹ́rìn-ín. Tí èèyàn bá ń mú inú bí mi náà, mo máa ń rẹ́rìn-ín. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí ìfọ̀rọ̀ yìí ni, báwo ni o ṣe máa ń sọ̀rọ̀ àforíjì? Èmi gẹ́gẹ́ bí ẹni kan mọ̀ ní ìgbàgbọ́ wípé àforíjì ṣe, ó ṣe pàtàkì kí ènìyàn tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí ènìyàn bá ṣẹ̀. Èmi náà dẹ̀ máa ń fẹ́ràn kí ẹni tó bá ṣẹ̀ mi náà kó tọrọ àforíjì lọ́wọ́ mi. Nítorí wípé ẹlẹ́ràn ara ni gbogbo wa, kò sí ẹni tó ṣe áńgẹ́lì. Tí èyàn bá ṣẹ̀ wa, inú á bí wa. Tí àwa náà bá ṣẹ̀ ènìyàn náà, ta dẹ̀ mọ̀. Àwa gẹ́gẹ́ bí ènìyàn, tí a bá mọ̀ pé a ṣẹ̀ ènìyàn, a gbúdọ̀ wá ọ̀nà ta máa fi tọrọ àforíjì. Tí mo bá ṣẹ̀ ènìyàn ní ìsìn tí mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ èmi ni mo ṣẹ̀, mo lè wá ẹni ẹ̀ lọ kí n bẹ pé kó má bínú. Tó bá ee pé bí tẹ́lẹ̀ yẹn wà jìnnà sí ibi tí mo wà, mo lè pe ẹni lórí ago, lórí fóònù pé a, yọ́ ọ, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ, má bínú. Màá kọ́, màá kọ́ bẹ ẹni ẹ̀ bẹ́ẹ̀ yẹn máa sọ fún pé a, mi ò ní, mi ò ní, ẹ́, jáàrí ara mi wípé ẹ́ ni mọ̀ọ́mọ̀ ṣe tàbí òun ló fàá. Màá kọ́ ni kó má bínú náà ni. Ǹkọ́ tí bí mo ṣe máa ń tọrọ àforí, àforíjì nìyẹn. Mo lè tún lè tẹ àtẹ̀jíṣẹ́ lórí fóònù. Bí a lórí WhatsApp ni àbí lórí SMS, màá kọ́ ẹ, màá kọ̀ ọ́ síbẹ̀, màá jẹ́ kí ẹni ẹ̀ mọ̀ pé láti inú tinu mi ni mo ti ń tọrọ àforíjì. Màá dẹ́, màá dẹ́ bẹ ẹni yẹn kó má bínú. Ó ti ṣẹlẹ̀ rí wípé náà tí mo tẹ àtẹ̀jíṣẹ́ sẹ́ni kan lẹ́yìn bí ọdún méjì. Ẹni ẹ gangan ló ṣẹ̀ mi o. Kì í má párọ́. Ẹni ẹ ló ṣẹ̀ mi. Ẹni ẹ gbé iṣẹ́ kan fún mi kí n bá òun ṣe. Mo bá ṣiṣẹ́, ẹni o wá fẹ́ sanwó mi. Ẹni ẹ wá ń dà mí riburibu lọ́dún yẹn. Ẹni, ẹni, in fact, ẹni yẹ fi yà jẹ́ mi ki ntorí owó yẹn gbà. Ṣùgbọ́n èmi náà rí pé mo, mo bá ẹni ẹ̀ fa wàhálà. Wàhálà tí mo bá fa ló wá jẹ́ kó owó yẹn jáde. Ẹni ẹ fẹ́ fi àgbà rẹ́ mi jẹ. Ẹni ẹ jù mí lọ dáadáa. Ó, bí ẹni, ẹni ẹ wà ń rò pé torí òun dàgbà jù mí lọ kò yẹ kí n lè sọ̀rọ̀ sí òun. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ sí i. Ọ̀rọ̀ tí mo sọ sí i, mo bú ẹni ẹ̀, owó mi fi jáde. Mo dẹ́ gba owó yẹn lọ́jọ́ yẹn. Ìgbà tó wá di bí ọdún méjì lẹ́yìn ìgbà tọrọ yẹn ṣẹlẹ̀, a, mo wà wò pé a kò dè dá bí mo ṣe ṣe sí ẹni ẹ̀. Ẹni ẹ ló fàá lóòótọ́ tí mo fi sọ̀rọ̀ burúkú sí i. Ṣùgbọ́n mo kọ̀ ọ́ ro lọ́jọ́ yẹn pé kò dè yẹ kí n sọ̀rọ̀ burúkú sí ẹni yí o. Ẹni yí jù mí lọ. Bí mo ṣe tẹ àtẹ̀jíṣẹ́ sí niyen pé kó má bínú. Wípé mo ṣẹ̀ nígbà báẹ́ báẹ́ báẹ́. Inú ẹni ẹ̀ náà dẹ̀ dùn, ó dẹ̀ lóun tí gbó pé òun ò bínú sí mi mọ́. Ọ̀rọ̀ yẹn dẹ̀ parí síbẹ̀. Bi mò ṣe bẹ ẹni yen niyen. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ pé tí bá mọ̀ pé mi ò ṣẹ̀, mo lè má tọrọ àforíjì o. Tí mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ èmi kọ́ ni mo ṣẹ̀, mo lè má tọrọ àforíjì. Nítorí mo mọ̀ pé ẹniyẹ̀n, ẹniyẹn fẹ́ mánípulẹ́etí mi ni. Mi n ní tọrọ àforíjì ní yẹ̀n. Àwọn ọ̀nà t'èmi máa ń gbà tọrọ àforíjì nìyẹn. Máa tẹ àtẹ̀jíṣẹ́ sẹ́ ẹniyẹ̀n tàbí kí n pè é, tó bá de jẹ pé ẹni ti mo máa ń ri lòjoojúmọ́, màá bẹ ẹniyen pé kó má bínú sí mi. Wípé kó ṣà dáríjì mi pé màá ṣe àṣe, àtúnṣe sí ọ̀rọ̀ tó bá wà n lẹ̀. Bí mo ṣe máa ń tọrọ àforíjì nìyẹn. À, ìgbà mìíràn náà wà o tó jẹ́ pé tẹ̀eyan bá ṣẹ̀ mi, mi n ní fira mi lè fún ẹniyẹ̀n láti ṣe àforíjì. Lọ́kàn mi mo ti lè dáríjì ẹniyen lọ́kàn mi. Mo ti lè dáríjì. Ṣùgbọ́n boya mi ò fẹ́ ní nǹkan bá ẹniyẹ̀n ṣe mọ́, mo kan fẹ́ yà fun ẹniyẹ̀n. Tẹ́ni, mi ò wá ní fún ẹniyen laayè láti ṣe àforíjì. Mi n ní wà níbi tó ti máa tọrọ àforíjì lọ́wọ́ mi. Nítorí mo mọ̀ wípé ó fẹ́ fi ọgbọ́n yẹn, ó fẹ́ fi wọ̀ mí lára ẹ̀yà, ó tún fẹ́ padà sínú ayé mi ni. Fún ìdí yẹn, màá yà fun ẹniyẹ̀n. Àwọn nǹkan tí mo dẹ̀ máa ń kọ́ tí n bá fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn, mo máa ń kọ̀ ọ́ síbẹ̀ pé kì í ṣe pé mo fẹ́ ká ṣi jọ máa ṣọ̀rẹ́ lọ. Kì í ṣe torí ẹ̀ mi ṣe tọrọ àforíjì. Mo kan, látọ̀kàn mi ni àforíjì yẹn ti wá. Màá jẹ́ kí ẹniyẹ̀n mọ̀. Ìgbà mìíràn tẹ́lómii bá wá tọrọ àforíjì nítorí pé ó fẹ́ padà sínú ayé ẹniyẹ̀n láti máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ tàbí àwọn nǹkan, irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá. Ṣùgbọ́n èmi, tí èmi bá ń tọrọ àforíjì, mo máa ń jẹ́ kí ẹni ẹ̀ mọ̀ pé àforíjì ni o. Mi ò tọrọ àforíjì ká lè dọ̀ọ́rẹ́ padà tàbí ká jọ máa ṣe padà. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ èeyàn tí n bá dẹ́ tọrọ àforíjì lọ́wọ́ wọn lára wọn máa ń dáríjì mi. Mo lérò wípé mo dáhun ìbéèrè yìí dáadáa. Ìbéèrè orí fọ̀ran yìí ni, báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń tọrọ àforíjì nípa tí tẹ àtẹ̀jíṣẹ́ sí ènìyàn. Ma, màá sọ, màá, màá sọ èdun ọkàn mi. Màá bẹ bẹ fáforíjì. Mo máa ń ṣe àforíjì nípa kí n rí ẹniyẹ̀n ká jọ rira wa lójúkorojú kí n dè bá a sọ̀rọ̀. Mo máa tún ṣe àforíjì nípa pípé èeyàn sórí fóònù láti bẹ ẹni náà. Mo lérò wípé mo dáhun ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀un lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, oṣù wo ni a bí ọ? Oṣù kẹrin nínú ọdún ni a bí mi. Oṣù yìí ní àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní April. Kí n máa parọ́, mo fẹ́ràn oṣù yìí gan. Inú mi dùn yìí pé oṣù kẹrin ni wọ́n bí mi, àwọn òbí mi, ni ìyá mi bí mi. Ìdí ni wípé inú oṣù yìí ni a máa ń sábà ṣe ọdún Easter, ìyẹn ọdún àjíǹde Jésù. Gẹ́gẹ́ bí Kristẹni, mo mọ̀ pé oṣù yẹn ni wọ́n, ni wọ́n yàsọ́tọ́, ni wọ́n sábà máa ń-- ọ̀pọ̀lọpọ̀ ìgbà oṣù yìí, oṣù Ap-, oṣù April, oṣù kẹrin nínú ọdún ni ọdún Easter yìí máa ń wáyé. Mo ṣàní-- mo ti ẹ̀ fẹ́ràn bí orúkọ oṣù yẹn ṣe dún létí April. Mo fẹ́ràn bó ṣe dún, ìró ẹ̀ lẹ̀tí mi, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn rẹ̀ kí n máa parọ́ torí oṣù tí a bí mi ni. Àwọn, èmi, mo dẹ̀ wá ní, mo wá rí i wípé àwọn tí n bá ti fẹ́ràn, bóyá mo rí ẹnìkan lórí ẹ̀rọ ayélujára, mo kọ̀ orí pé mo níìfẹ̀ẹ́ ni ẹ. Bóyá bi eni yen ṣe ń ṣe. Kí n tó mọ̀, màá kọ̀ orí pé oṣù kẹrin ná bí ẹni yẹn ná. Màá ní, "àáà, abalájọ, abájọ tí mo fi níìfẹ̀ẹ́ enì yí." Oṣù kẹrin náà ni wọ́n bí bàbá mi. Oṣù kẹrin yìí náà ni wọ́n bí ọmọ àbúrò mi. Àwa ta máa, àwa mẹ́ta la máa ń ṣe, la máa ń ṣe, ni inú wa máa ń dùn pé, à, oṣù yìí ná bí wa nínú ẹbí mi. Oṣù kẹrin yẹn ni. À, inú mi náà dùn tì bá láwọn ọmọ tó bí ní oṣù kẹrin. Ó ti ẹ ni ọjọ́ kan tí mo pàdé ọmọkùnrin kan, mo ti ẹ̀ mọ̀ pé eni yen gan fẹ́ lù mí ń jìbìtì ni. Ọjọ́ tó ní ẹ́ ti mọ̀ pé oṣù kẹrin ná bí mi báyìí, ìgbà ẹ ló bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ dídùn tó ní, "à, ìyàwó tó o máa fẹ́, ó máa wùn kó jẹ́ ọmọ oṣù kẹrin ná." Kìní kan kìní kan, mo ti mọ̀ pé ó ní jìbìtì léleyi. Báwò lo ṣe máa máa sọ pé torí pé ó ti mọ oṣù tó bí mi, ó ti wá ń sọ pé oṣù kẹrin ló máa fẹ́ kí ìyàwó tó bá máa fẹ́ jẹ́. Mo wà wò pé tó bá fẹ́ sọ̀rọ̀, tó bá fẹ́ ní kí n fẹ́, gbógbo là ń kò sọ, kìí ṣe pé kó máa, kó máa dọ́, kó máa lo ogbọ́ngbọ́n. Mo fẹ́ràn oṣù kẹrin. Oṣù kẹrin lọ́dọ̀ mi, oṣù ayọ̀ ló jẹ́ fún mi. Oṣù ayọ̀ ni. À, ó tún ní arábìnrin kan tí mo mọ̀. Arábìnrin yẹn níìfẹ̀ẹ́ mi gan, àgbàlagbà ni wọ́n. Ìgbà tó yá ni mo padà mọ̀ pé oṣù kẹrin náà ni wọ́n bí arábìnrin. Àwa ọmọ oṣù kẹrin, àjẹ́ òní, a, àjẹ́ Wọ́n bí ní oṣù kẹrin. Àwọn èèyàn tó bí lóṣù kẹrin tí mo mọ̀, ìwà wọn dára. Mo rí i wípé ìwà wọn dára. Èmi náà gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń ròti èèyàn mọ́ titẹ mi. Mi ò pé ó, mi ò perfect, ṣùgbọ́n mo máa ń láànú èèyàn. Mo láànú ènìyàn, Ọlọ́run fún mi ní yen. Mo láànú ènìyàn, mo máa ń gbìyànjú láti wùwà bí èèyàn dáadáa. Bó ti lè jẹ́ wípé kò ṣe èèyàn tó pé, kò ṣe èèyàn tó dára jù láyé, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti wùwà gẹ́gẹ́ bí èèyàn dáadáa. Nínú oṣù kẹrin yẹn, à, àwọn àbúrò mi máa ń fún mi ní ẹ̀bùn. Ọkọ mi máa ń fún mi ní ẹ̀bùn ọjọ́ ìbí. Yàtọ̀ sí ìyẹn, ẹ̀gbọ́n ọkọ mi náà oṣù kẹrin ni. Ẹ̀gbọ́n ọkọ, ẹ̀gbọ́n ọkọ mi oṣù kẹrin náà ni wọ́n bí àwọn náà nínú oṣù April. Mo dẹ̀ wá rí i wípé àwa tó bá bí ní oṣù kẹrin, à, a máa ń rẹwà. A máa ń rẹwà. Ọlọ́run fún wa ní ẹwà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kà wá yẹ́ mọ́ àwọn tó bí ní oṣù kẹrin nínú ọdún. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe lọ, oṣù wo ni a bí ọ? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, gẹ́gẹ́ bí mo ṣe dáhùn tẹ́lẹ̀, mo sọ wípé oṣù kẹrin ni ìyá mi bí mi. Ìyẹn ni oṣù April. Àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní April. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun ní ọ̀pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn oúnjẹ tí mo mọ̀ ọ́ ṣe dáadáa kì ń ṣe ẹyọ kan, kì dẹ̀ ń ṣe méjì. Kiní? Mo mọ bọ́n ṣe ń se ọbẹ̀ ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò kí èèyàn gúnyán si. À, mo mọ̀ ń sè dáadáa. Tí màá sè é tó máa dùn. Tọ́kọ mi, tínú ọkọ mi máa dùn sí mi, tọ́kọ mi máa gbádùn ẹ̀. Mo mọ bá ṣe ń se ẹ̀wà, ẹ̀wà rírò tàbí ẹwà téèyàn máa dín ata lé lórí téèyàn máa sè ní funfun, téèyàn máa dín ata lé lórí. Tí n bá dẹ̀ tí sè é bẹ́yẹn, ọkọ̀ mi máa ń gbádùn ẹ̀, ọkọ mi máa jẹ gbogbo ẹ̀ nínú abọ́. À, mo se ẹ̀wà kan ní bíi ọjọ́ mélòó kan sẹ́yìn. À, ọkọ mi, ọkọ mi gbádùn ẹ̀wà yẹn, ọkọ mi parí ẹ̀. Mo mọ bọ́n ṣe ń se ọbẹ̀ ọ̀gbọ̀nna tí màá sè é pẹ̀lú sẹ̀mó, oúnjẹ olókèlè bíi Semovita. Bá sè é náà, ọkọ mi máa ń gbádùn ẹ̀. Mo tún máa ń se ọbẹ̀ ilá náà tí màá gún iyán síi. À, ọbẹ̀ ilá alásèpọ̀ Ọkọ mi náà máa ń gbádùn ẹ̀ tí n bá ti sè é. Oúnjẹ tí mo tún mọ̀ ń ṣe dáadáa ni, ẹ́, gbègìrì, ewédú pẹ̀lú àmàlà. Iyẹn làwọn ará Ìbàdàn, àwọn tó wá láti ìlú Ọ̀yọ́ ní Ìbàdàn. Wọ́n mọ oúnjẹ yẹn se dáadáa, òun lọ́n máa ń pè ní àbùlà àti àmàlà. Mo máa ń sèyẹn náà dáadáa fún ọkọ mi. Mo tún mọ ọbẹ̀ ẹ̀gúsí sè. À, ẹ̀gúsí, màá fi ẹ̀fọ́ ewúro sínú ẹ̀, màá gúnyán síi, ọkọ mi náà máa ń gbádùn ẹ̀. Ọkọ mi máa ń jẹ dáadáa. Mo tún máa ń se, ẹ́, oúnjẹ tí a mọ̀ sí ìrẹsì jọlọ́ọ̀fù, jollof rice tí màá dín ẹran síi. Mo lè dín ẹran ewúrẹ́ sí i, mo lè dín ẹran màlúù sí i àbí ẹran adìẹ. À, ọkọ mi náà máa ń gbádùn ẹ̀. Mo tún mọ bí wọ́n ṣe ń se, ẹ̀, ẹ̀, oúnjẹ tá à, tọ́n ń pè ní fried rice. Rice di, ìrẹsì díndín. Màá sè é, màá dín adìẹ si. Màá se, màá dín adìẹ sí i, ọkọ mi máa ń gbádùn ẹ̀ náà dáadáa. Mo tún mọ bọ́n ṣe ń se ìrẹsì alágbọn. Ní èdè Gẹ̀ẹ́sì wọ́n máa ń pè é ní coconut rice. À, ìyẹn náà ma, mo màá ń sè é. Tábùúrò mi gan-an bá wá gan-an, à, inú ẹ̀ á dùn, màá wá ṣe sàláàdì sí i, ó máa ń dùn. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀ ń ṣe. Mo lè se spaghetti náà. Màá se spaghetti, màá ṣẹyin si, àbí noodles. À, ọkọ mi mọ̀ náà pé mo máa ń fara se oúnjẹ tí n bá sè. Ǹkan tó lè jẹ́ kí oúnjẹ tí n bá sè tí ò ní dùn ni pé tó bá ti rẹ mí jù tàbí bóyá inú mi ò dùn, tí n bá se oúnjẹ, oúnjẹ yẹn ò ní dùn dáadáa. Mo tún mọ bó ṣe ń ṣe Chinese, Chinese sauce. Mo tiẹ̀ ṣẹ̀ẹ̀ sè yẹn ní, ṣé kì í ṣe ìjẹta. Áà, ọkọ mi jẹẹ́, ọkọ mi ni áà, o ṣe é, ó dùn. À, mo mọ oríṣiríṣi oúnjẹ mo mọ̀ ọ́ sè. Mo lè se iṣu àtẹyin náà fọ́kọ mi tàbí potato àtẹyin, ọkọ mi máa jẹ ẹ́, ọkọ mi máa gbádùn ẹ̀ dáadáa. Níbẹ̀rẹ̀ ìbéèrè, mo sọ, mo ní àwọn oúnjẹ tí mo mọ̀ ọ́ sè dáadáa wọ́n pọ̀. Màá máa kà á lọ náà ni. Màá máa kà á, màá máa kàá, màá máa kàá. Oúnjẹ tí mo mọ̀ ń ṣe pọ̀. Ṣàṣà ni oúnjẹ tí mi ò mọ̀ ọ́ sè. Mo rántí ìgbà kan, ọkọ mi máa ń ra ọbẹ̀ kan wálé. Ọbẹ̀ yẹn àwọn Ìgbò, àwọn tó ń jẹ́ Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà ló máa ń se ọbẹ̀ yẹn. Wọ́n máa ń pè é ní white soup. Ọkọ mi máa wá rà á wálé. Á, mo wá lémi náà dẹ̀ gbúdọ̀ kọ́ bọ́n ṣe ń se ọbẹ̀ yìí o. Mo ṣáà lọ wò ó lórí YouTube. Mo wá lọ ṣe ingredients ìyẹn, èlò ọbẹ̀ yẹn mo lọ ṣìí rà. Ọjọ́ yẹn mo se ọbẹ̀ yẹn last, ìsèkusè Àtọ̀jọ́ yẹn mo fi jáwọ́ ńbẹ̀. Àwọn ọbẹ̀ kan wà tí miì mọ̀ ọ́ se tí mi, bá mọ̀ pé wàhálà ẹ̀ pọ̀, mi ì ní wulẹ̀ kọ́ bọ́n ṣe ń ṣè é. Ṣùgbọ́n àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ abínibí wa lórílẹ̀-èdè, ẹ̀, tó jẹ́ ti àwa Yorùbá, mo mọ àwọn oúnjẹ yẹn sè. Mo máa ń gbìyànjú, mo máa ń sè é dáadáa. Gẹ́gẹ́ bí ìbéèrè ṣe lọ, oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa. Mo dẹ̀ dáhùn pé oúnjẹ tí mo mọ̀ ọ́ sè, ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọkọ mi máa wá rà á wálé. Á, mo wá lémi náà dẹ̀ gbúdọ̀ kọ́ bọ́n ṣe ń se ọbẹ̀ yìí o. Mo ṣáà lọ wò ó lórí YouTube. Mo lérò wí pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun ní ọ̀pọ̀lọpọ̀.